Ah, tí m ba fẹ tọrọ ìdáríjì, mo máa ń bẹ Olúwa, mo máa ń bẹ Olúwa kí n tọrọ ìdáríjì fún àwọn ẹ̀ṣẹ̀ mi. Mo máa ń bẹ Olúwa kí n máa tọrọ ìdáríjì fún àwọn ẹ̀ṣẹ̀ mi. Mo dé máa ń bẹ àwọn ẹni tí mo ṣẹ. Báwo ni mo ṣe máa ń tọrọ ìdáríjì tèmi? Èmi, èmi ò kí ń tọrọ ìdáríjì lọ́wọ ẹni tí mi ò ṣẹ. Ẹni tí mo ṣe ni màá tọrọ ìdáríjì lọ́wọ́. Ọwọ ẹni tí mo ṣẹ ni mò ń tọrọ ìdáríjì lọ́wọ́. Èmi, èmi e tọrọ ìdáríjì lọ́wọ́ ẹni tí mi ò ṣe. Tí m ba ṣẹ'yàn, èmi máa lọ tọrọ ìdáríjì lọ́wọ́ ẹ̀ torí mo ti ṣe àbí tí m ba ṣẹ Olúwa, mo gbọdọ̀ lọ tọrọ ìdáríjì. Nílé, nílé ìsìn, màá ti lọ tọrọ ìdáríjì. Ní, nílé ìsìn, mi ò, mi máa bẹ Olúwa wá. Màá lọ sí ilé Olúwa wá. Màá tọrọ ìdáríjì, màá tọrọ ìdáríjì lọ́wọ́ Olúwa wá.

Nínú coffee tàbí tea, tea ni mo like jù coffee. Mí ò gbádùn coffee torí coffee ní caffeine ó sì máa affect èèyàn tí a bá mu púpọ̀ jù. Mo like coffee, mo like tea torí tea yi better jù coffee lọ. Tí mo bá lọ sí ọ̀dọ̀ olúwa wa, mo like coffee, tí mo bá mo, mo like coffee àmọ́ tea ni mo sì fẹ́ràn jù. Kò sí nígbà tí mo bá mu tea tí mi ò ní gbádùn, tí mi ò ní gbádùn tea torí coffee máa ń ní caffeine tí mo ṣe sọ lẹ́yìn. Coffee máa ń ní caffeine tí mo ṣe sọ. Coffee, coffee ó rẹ̀ máa ń dùn but tea dùn jù coffee lọ. Kò sí tí ẹ̀yin ò bá yé ṣe tó coffee, coffee, coffee kò lè dùn tó tea. Tí mílìkì àti mílo ò bá wà nínú coffee kò lè dàbí ti tea. Coffee máa ń jẹ́ kí èèyàn sùn tí a bá mu coffee. Coffee tó bá pọ̀ jù lára kò da, kò dẹ da fún àyẹ̀wò ara. So, mo máa ń gbádùn tea jù coffee lọ. Kò sí tẹ bá yé sọ coffee ni mo sì gbá jọ jù coffee, coffee. Mo like coffee but tea ni mo sì prefer, mo ni mo sì, mo sì prefer sí coffee torí tea máa ń jẹ́ kí ara mi balẹ̀. Mo dẹ̀ like tea gidigidi gan.

Tí n bá fẹ́ rí àkókò tí n bá wà ní inú ilé, tí n bá wà ní inú ilé, màá jẹ́ wò lọ́wọ ẹ̀rọ àgbésọ́wọ̀ mi. Màá wo táìmù whether is PM or AM. Màá dẹ̀ gbé síí, màá fi mọ táìmù tí mo wà gan gan. Mo dẹ̀ like kí n máa yẹ fóònù wo. Màá mọ táìmù tí mò ń ṣiṣẹ́. Táìmù tí n bá wà náà ni màá ṣiṣẹ́. Tí n bá ṣe táìmù wò, kò sí gbá kò sí gbà kò sí gbà tí mo bá wà lọ́wọ́ Olúwa wa. Olúwa wa Olúwa wa nìkan ló lè gbà wá nílẹ̀. Olúwa wa o. Olúwa wa o. Kò sí gbà tí n bá wà nínú Olúwa wa. Táìmù, táìmù kànkan náà ni a jọ wà. Kò sí gbà tí n máa wo táìmù. Olúwa wa o. Olúwa wa o. Kò sí nígbà ta bá wo táìmù. Táìmù máa wà papọ̀ Táìmù máa wà papọ̀ ni. Olúwa wa. Olúwa wa. Nígbà ta bá wo táìmù, táìmù máa ń jẹ́ táìmù lọ́jọ́. Táìmù ni. Táìmù epe méjì, táìmù èsì pé mẹ́ta. Táìmù epe mẹ́rin pè é si pé márùn-ún. Táìmù, táìmù, táìmù ni. Táìmù. Olúwa wa o. Olúwa wa o. Táìmù ni táìmù Why?

Mi ò lo eti mi torí mi ò ṣe obìnrin. Eti mi kò ṣe fún lílu. Obìnrin ló máa ń lu eti. Eti mi wò lulù. Ẹni tí ó bá wà lọ́dọ̀ olúwa, olúwa rẹ̀, olúwa wa, olúwa wa o, olúwa wa o. Kò sí ìgbà tí a bá lu eti. Eti máa ń ní ihò ni. Eti tèmi ò sí ní ihò tí bọ́tí ń le wọ̀. Ẹni tí ó bá ní ihò létí bóyá obìnrin ni tàbí, tàbí, tàbí awọ padà. Kò sí ìgbà tí a bá lu eti. Olúwa wa máa wà pẹ̀lú wa. Ẹni tí ó bá lu eti nínú ko jẹ́ obìnrin tàbí tọkùnrin. Ọkùnrin tí ó bá lu eti, eti rẹ̀ kò yẹ tóbi. Eti ńlá ńlá ló máa ń lu eti. Ẹni tí ó bá lu eti, eti máa ni. Eti òní, eti máa ni. Eti mà tí. Mi ò láì kì kí n máa lu eti. Eti mi ò ní ihò. Mi ò fi lu etí kankan. Kò sí ẹni tí ó ń lu eti. Eti, eti ihò, eti ihò. Ẹni tí ó.

Mo like ki ma ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì especially tí ba lọ Temu. Mo like Temu gan torí àwọn nǹkan ọ̀fẹ́ tó wà níbẹ̀. Mo like Temu, Temu ń gbádùn, Temu jẹ́ ibi tí èèyàn lè ti rajà tí ó máa tètè rí nǹkan tó cheap, tí ò ní nawo tó pọ̀ jù. Temu wà lára àwọn ǹkan tí àwọn èèyàn like jù, èmi náà sì like Temu. Mo tún wá like kí ma lọ Facebook. Mo like Facebook torí pé oríṣiríṣi nǹkan tí mi ò rí dí ló wà níbẹ̀. Bí tí bá wo orí fóònù mi oríṣiríṣi ẹni tí o n fà sìgá tí èéfín jáde ní imu rẹ̀, tó jáde ní ibi ojú rẹ ni mo máa ń rí. Ẹni tí ó fà sìgá tí èéfín jáde ní ojú rẹ̀ mi ò riri orí Facebook ni mo ma n ti ri oríṣiríṣi nǹkan ni mo máa ń rí lórí fóònu ọ̀re mi lórí Facebook, Facebook rẹ oríṣiríṣi nǹkan ló wà níbẹ̀. Kò sí oríṣiríṣi nǹkan tí ò sí ní Facebook rẹ̀. Facebook rẹ oríṣiríṣi àwọn nǹkan àwopada ló wà níbẹ̀. Facebook oríṣiríṣi ló wà níbẹ̀. Kò sí nǹkan tó bá fẹ́ sọ tí Facebook rẹ ò ní sọ. Kò sí Facebook o, Facebook rẹ Facebook kà di. Kò sí ẹ̀yàn kankan tó bá wà níbẹ̀ tí ò ní. Facebook tí ò da tó bá wò, kò sí nǹkan kan tó wà níbẹ̀. Ǹkan tí mo like jù ní Facebook. Facebook ó wù mí kí èmi náà lè sọ Japanese. But ọ̀rẹ́ mi ló sọ, but ọ̀rẹ́ mi ló sọ Japanese, Japanese ló sọ káàkiri.

Ìgbádùn mi ni kí n wà nínú yàrá, kí n máa gbádùn ara mi, kò ju báyìí lọ. Kí n máa gbádùn ara mi, kí n máa wo roommate mi kó máa sé Japanese. Ó ń wò chatgpt tì, ó rí ń wò Japanese. Ó ń sọ̀ isọkuso bi Japanese. Japanese oríṣiríṣi ló máa ń sọ. Ó ń sọ̀ isọkuso bi Japanese. Japanese oríṣiríṣi ló máa ń sọ. Èmi náà ó wù mí kí n máa sọ Japanese, but Japanese tí ò, mi ò gbọ́ Japanese. Ó sì wù mí kí n máa gbọ́ Japanese. Japanese tí ò dí. Japanese tó kọlà ló wù wa. Olówó ò ní fẹ́ ọba dàjà. Olówó ọba Japanese ló wù mí. Ó ti sọ Facebook rẹ̀ di ọba Japanese. Japanese oríṣiríṣi pọ̀ ló. Ó láì kí Japanese dé bí pé gbogbo àwọn tó sọ Japanese. Kí n máa gbádùn ara mi, kí n máa wò àwọn èèyàn tó ń gbádùn ara wọn. Kò sí èyí tí ò gbádùn nínú gbogbo wa. Gbogbo wọn tó máa ń gbádùn tó máa ń gbádùn. Wọn ò lè gbádùn tán. Gbogbo wa là gbádùn, à sì fẹ́ gbádùn. Kò sí nǹkan kan tó wà nínú ká má gbádùn. Ìgbádùn ti pọ̀ jù, ìgbádùn ti kéré jù. Kò sí ìgbà táa ni fẹ́ gbádùn gbádùn. Ìgbádùn di ju wà, ìgbádùn di jẹ lọ. T'a bá ti gbádùn jù, kò sí nǹkan kan táa fẹ́ ṣe. Ìgbádùn tó yára, ìgbádùn tó jọ̀rọ̀, ìgbádùn tó fáwọ́, ìgbádùn tó fẹ́ ra, ìgbádùn tata. Ìgbà tí mo gbá, tàmi gbà, èmi wọn ò gbà. Japanese, Japanese, ó wù mí kí n gbọ́. Japanese, Japanese tó kọlà ni mo fẹ́. Japanese, Japanese, mo láì kí Japanese tó kọlà. Mo láìkí Japanese tó kẹ́rẹ́. Japanese, Japanese, Japanese tó kọlà ni mo fẹ́. Ah, Japanese, Japanese. Óre mí lọ bá Japanese. Japanese, Japanese, Japanese ló fẹ́. Japanese, Japanese, Japanese ló fẹ́. Ó dé fìlà, ó wọ, ó wọ shirt blue, ó sì wọ jeans lẹ́ẹ̀. Ó jáde lọ ta o la lollipop tó. Ó jù sí inú basket. Kò sí nǹkan kan tó wa n bẹ́. Ǹnkan táwa de ti se dìí Japanese là fẹ́ràn jù. Japanese ọkọ́là.

Mo láìkì ipò tí mo ń ṣe lọ́wọ́. Mo láìkì àwọn ǹkan tí mo bá ń ṣe torí mo máa ń gbádùn wọn, nnkan ti mo fi láìkì wọ́n yen. Kò sí ohun tí n bá ṣe tí mi ò láìkì. Tí n bá láìkì ẹ̀, mi ò yá ní ṣe. Mo láìkì ǹkan tí mo máa ń ṣe, ǹkan tí mo fi ń ṣe.

Mo like ohun oríṣiríṣi. Kò sí orin tí mo gbọ́ tí mi ò láìkì, àfẹ́yìntì ò bá dára mi lára mu. Mo laiki orin oríṣiríṣi tó pọ̀ gan. Kò sí orin tí mi ò láìkì àti èyí tí mo mọ̀ nǹkan tí wọ́n sọ àti ìbí tí mi ò mọ̀ nǹkan tí wọ́n sọ. Tó ṣe àti bá mi lára mu, màá láìkì rẹ̀ lásẹ́kẹ̀sẹ̀. Kò sí ńǹkan kan tó wà nínú orin tí mi ò láìkì ọ orin. Orin dídì mi ò láìkì. Orin oríṣiríṣi mi mò láìkì. Kò sí orin tí mi ò láìkì. Orin táwọn èèyàn gbọ́ ni mi náà ń gbọ́. Orin táwọn èèyàn máa ń gbọ́ ni mò ń gbọ́. Kò sí orin tí mo gbọ́ tí mi ò láìkì àfẹ́yì tì ò bá dára lára. Oríṣi, oríṣiríṣi orin ni mò máa ń gbọ́. Àti èyí tó bá bá mi láfẹ̀, tí ò bá bá mi lára, mo like orin oríṣiríṣi. Mo like orin oríṣiríṣi. Èyí tó bá ti da, orín mí, èyí tí kò bá ti da, kò e ṣe orin mi. Orin tó bá dára ni mò máa ń gbọ́. Orin tó dẹ̀ bá mi lára mu ni mò máa ń gbọ́. Mio n gbọ́ orin tí mi ò bá láìkì. Orin oríṣiríṣi ni mò máa ń gbọ́. Orin tí mo like jù lọ ni orin táwọn èèyàn bá láìkì ni orin gbogbo àyíébáyé kì í ṣe orin tí èmi náà like.

Tí irun mi bá ti kún mo máa ń gé irun mi. Mi ò jẹ ki ó pẹ́ rárá. Tí irun mi bá ti kún ni mo tó máa ń gé irun. Kò sí ńǹkan kan tó wà nínú kí eeyan gé irun tí ó bá ti kún. Torí irun tó bá kún, irun tó bá ti kún jù tí ò dẹ̀ gba yíya, ó bọ́ gígé lókan. Mo láìkì kí n máa gé irun mi tí irun mi bá ti kún jù kí ń ba lè mọ àyí tó tó. Mo láìkì ǹkan tó bá tún, mo láìkì ǹkan tí ó bá tún. Gbogbo ǹkan tí mo bá gé tó bá yá, mo láìkì ǹkan tí ó bá gè. Irun mi tó bá ti kún, mo láìkì kí n máa lọo gé. Irun tó bá ti kún jù, mo láìkì kí n máa gé. Kò sí pé mo fẹ́ lọ gé irun mi nígbà tí irun ò sí lórí mi. Tí irun bá ti wà lórí náà ni mo máa ń gé irun. Tí irun bá ti kún jù ni mo tó máa ń lọ n gé. Mi ò láìkí kí n máa ní irun lóri but, mo máa ń gé lọ́lẹ̀ dé bí ti n bá rí pé yó máa tètè wu padà. Tí irun bá ti kún jù, mo máa ń tètè lọ gé. Mi ò láìkí irun tí ò gba, tí irun tó bá kún jù lórí tí ò ṣe gba yìyà. Irun tó kún ni mo, mi ò, mi ò fẹ́ràn jù. Mo láì kí irun tó wà dáadáa.

Aago tí mo máa ń jí ní òwúrọ̀, aago méje àárọ̀ ni mo máa ń jí ní gbogbo ìgbà. Mi ò jẹ́ kó, mi ò dẹ jẹ́ kó yi ẹsẹ̀ torí mo ní àwọn nǹkan tí mo ti, mo ti dá síwájú. Aago tí mo máa ń jí ó máa ń jẹ́ kí n mọ nǹkan tí mò ń ṣe. Mo mọ, mo mọ aago tí mo gbọdọ̀ jí, aago tí mo gbọdọ̀ ṣiṣẹ́, aago tí mo gbọdọ̀ sùn. Oríṣiríṣi aago ni mo máa ń lò fi sùn. Mo lè lo aago márùn-ún fi sùn nígbà mi tí n bá ní iṣẹ́ tó pọ̀ jù mí lọ tí mo fẹ́ ṣe. Ṣùgbọ́n tí mi ò bá ní iṣẹ́ tó pọ̀ lọ titi, aago mẹ́kànlá ni mo máa ń fi sùn torí mo ní, mo ní nǹkan tí màá ṣe lọ́jọ́ náà. Ọjọ́ tí mi ò bá ti ló aago tó pọ̀ láti fi ṣiṣẹ́, mi ò dámu ara mi, mo máa ń fi ara mi lábálẹ̀ torí mi ò fẹ́ gẹ́ kí ààrẹ ọmọ mi. Aago tí ó bá wà tí ó bá ṣiṣẹ́ ni mo fi ń ṣiṣẹ́. Aago tí ò bá ti ṣe iṣẹ́, ìsinmi ni màá fi ṣe fún ara mi. Mi ò dá ara mi láàmú lọ sí nǹkan tí mi ò bá ṣe. Aago tó yá, aago tó jù ni mo máa ń fi ṣiṣẹ́.

Mo ti lọ sí oríṣiríṣi àgọ́ rí. Àgọ́ tí mo láìkì jùlọ ni àwọn àgọ́ tó jẹ́ àgọ́. Mo láìkì àgọ́ oríṣiríṣi. Àgọ́ tí mo láìkì náà ni kí n máa lọ àgọ́. Àgọ́ oríṣiríṣi ni mo máa ń lọ. Mi ò láìkì àgọ́ tó pọ̀ jù. Àgọ́ tí ò bá ti pọ̀ jù ni mo láìkì. Àgọ́ tí ò bá ti gbá, tí ò bá ti gọ̀ ni mo máa ń lọ. Àgọ́ oríṣiríṣi ni mo máa ń lọ. Àgọ́ oríṣiríṣi àwọn ènìyàn ni mo máa ń wá níbẹ̀. Àgọ́ oríṣiríṣi ni mo láìkì. Mi ò láìkì kí n máa lọ sí àgọ́ tí kò bá sí ǹkan tó pọ̀ níbẹ̀. Àgọ́ oríṣiríṣi ni mo máa ń lọ. Kò sí àgọ́ tí mo lọ tí mi ò padà. Oríṣiríṣi àgọ́ ni mo máa ń lọ. Tí n bá ti fẹ́ lọ ra oúnjẹ, àgọ́ ni mo máa ń lọ. Tí n bá ti fẹ́ lọ ra oríṣiríṣi ǹkan, àgọ́ ni mo máa ń lọ. Tí n bá lọ sí àgọ́ ju, kò sí ìgbà tí àgọ́ o ni kò ni padà. Oríṣiríṣi àwọn ènìyàn ni mo máa ń rí l'àgọ́. Oríṣiríṣi àwọn ọ̀rẹ́ tuntun ni mo máa ń ri l'àgọ́. Mo láìkì àgọ́ gidi, gidi gan. Ǹkan tí mo fi láìkì kí n máa lọ sí àgọ́ ni.

Mo ti ṣìnà rí ìgbà tí mo ń lọ sí ọjà. Mo lọ sí ọjà tí mi ò mọ̀, ọjà tí àwọn ènìyàn ò mọ̀. Mo láìkí ọjà bọ̀ mo sún mọ́ èèyàn. Mi ò láì kí ọjà tí mo sún mọ́. Oríṣiríṣi ọjà ni mo ti lọ àmọ́ mi ò ṣìnà rí. Mo ṣìnà ní ọjọ́ kan tí mò ń lọ sí ọjà. Mo lọ sí ọjà oríṣiríṣi. Mo gbádùn ara mi ọjà tí mo bá lọ. Mo like ọjà tí mo like. Ọjà tí mo bá lọ nìyẹn ni mò ń lọ. Ọjà tí mo bá gbà ni mò ń gba. Kò sí ibi tí mo bá gbà tí mi ò mọ̀. Àmọ́ lọ́jọ́ náà mi ò mọ ibi tí mò ń gba. Ọjà tí mo fẹ́ gbà kò sí ibi tí mo fẹ́ lọ. Kò sí ibi tí mo fẹ́ gbà, kò sí ibi tí mo fẹ́ lọ. Ibi tí mò ń lọ oríṣiríṣi ọ̀nà ló wà ń bẹ ṣùgbọ́n kò sí ibi tí mo fẹ́ já sí. Mò ń wá ọ̀nà tí mo lè gbá jáde but mi ò rí ọ̀nà náà torí ọ̀nà ti dí pa. Mo máa ń wá ọ̀nà tí mo lè gbà. Mo ti lọ ṣìnà níbi tí mo ti ń try láti kọjá. Ibi tí mo ti try láti kọjá náà ni mo ti ṣìnà yẹn.

Oríṣiríṣi ìmọ̀ ni mo fẹ́ rán Mo láìkí kin mó wá ìmọ̀ nínú oríṣiríṣi nǹkan tí mi ò bá mọ̀ tẹ́lẹ̀. Oríṣiríṣi nǹkan tó máa tún ayé ènìyàn ṣe ni mò máa ń wá. Mo dẹ̀ láìkí kí màá mákíí àwọn oríṣiríṣi nǹkan láyé kí n bá mọ̀ nǹkan tí mi ò mọ̀ tẹ́lẹ̀. Mo fẹ́ rọ́ ju. Mo láìkí kí ǹ máa wá àwọn nǹkan tí mi ò mọ̀ tẹ́lẹ̀ kí màá dá ìlá tí mọ̀. Ké ṣe gbógbo nǹkan lẹ́ẹ̀ẹ́dámọ̀ láyé. Mọ̀ ìyẹn nǹkan tí ènìyàn bá ti mọ̀ náà ni yóò gbé ni dé ibi gíga. Mó láìkí kí màá wá oríṣiríṣi nǹkan táwọn ènìyàn ò láìkí kí wọ́n máa wá kí màá mọ̀, kí màá ní ìmọ̀ nípa rẹ̀. Oríṣiríṣi ìmọ̀ ni mò máa ń ní. Kò sí nǹkan tí o bá ṣe tí ènìyàn ò ní gbà. Oríṣiríṣi nǹkan tó Olúwa bá ti sọ ni ènìyàn máa ń ṣe. Ìmọ̀ tí ò bá dá ni yìí gbà. Ìmọ̀ tó bá dá náà ni ènìyàn ń gbà. Ìyẹn tí ò bá gbà, ìyà tí ó gba, ìyà tó gbà, ìyà tí ó mọ̀, ìyà tó ṣe é. Oríṣiríṣi ìmọ̀ ni mò ń gbà. Ìmọ̀ tí ó gbé mí dé ibi gíga, ìmọ̀ tí ó jẹ́ ki ẹ́yàn lẹ́mi gigun, ìmọ̀ tí ó jẹ́ ki ẹ́yàn rí ọ̀nà gbẹ̀gba, ìmọ̀ oríṣiríṣi ni mò máa ń wá.

Oúnjẹ ọ̀sán oríṣiríṣi ni mo máa ń jẹ. Oúnjẹ ọ̀sán tí mo fẹ́ràn jù lọ ni índómì tàbí ìrẹsì. Mo like índómì àbí ìrẹsì lọ́sàn torí ó máa ń jẹ́ kí inú se kó fẹ́lẹ́. Oúnjẹ tí ó bá ti pọ̀ jù ní ọ̀sán, kín bá lèrí oúnjẹ púpọ̀ jẹ lálẹ́. Oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán e sábà pọ̀. Àmọ́, èyí tí mo máa ń jẹ lálẹ́ máa ń pọ̀ kí n bá léru oúnjẹ púpọ̀ jẹ ní alẹ́ ni mo máa fẹ́ jẹ ohun tó fẹ́lẹ́ ní ọ̀sán tí yóò ní jẹ́ kí ikù lè ju oúnjẹ tó wá ti kéré jù lọ́sàn-án ni mo máa ń jẹ. Oúnjẹ tí òní ti nìrin lára ni mo máa ń jẹ lọ́sàn-án. Oúnjẹ tí ó bá ti fúnni ní ipá ni ó da kí ènìyàn má jẹ́ ní ọ̀sán. Oúnjẹ tó bá fúnyàn ní ipá tó bá pọ̀ jù lọ́sàn-án, ó lè jẹ́ kí ara èèyàn ṣe yẹ́ gé. Oúnjẹ tó bá pọ̀ jù lọ́sàn-án, ó da fún ara jù kí ọmọ jẹun púpọ̀ lálẹ́ lọ. Oúnjẹ tó bá pọ̀ lálẹ́ náà kò fi bẹ́ẹ̀ da fún ara. Ọ̀pọ̀ oúnjẹ tó bá pọ̀ lọ́sàn-án, ó da fún ara ju oúnjẹ tó bá pọ̀ lálẹ́ lọ. Oúnjẹ tí ó bá sì pọ̀ jù lálẹ́, ó máa ń jẹ́ kí èèyàn fi ara lẹ̀ láàárọ̀ kùtùkùtù tó bá jí.

Bàtà oríṣìíríṣìí ni mo ní. Mo ní kọnkọṣúù, mo ní bàtà àwọ̀tẹ́lẹ̀ tí mo máa ń wọ̀ nínú tọ́ílẹ́ẹ̀tì, mo ní èyí tí mo máa ń wọ̀ nínú yàrá àti èyí tí mo máa ń wọ̀ gákírì gbogbo ìgbà gbogbo tí mo bá lọ. Gbogbo ìrìn mi ni mo máa ń wọ bàtà lẹ́sẹ̀ torí mi ò fẹ́ jẹ́ kí oríṣìíríṣìí nǹkan gún mi lẹ́sẹ̀. Oríṣìíríṣìí nǹkan ló máa ń wà ní ilẹ̀ bíi iṣu, bíi ẹ̀gún, bíi, bíi àwọn nǹkan bíi eegun tó lè gún ni lẹ́sẹ̀. Tó dẹ̀ bá gún ni lẹ́sẹ̀ jẹ ẹsẹ̀, ó lè jẹ́ kí ẹ̀jẹ̀ yọ lẹ́sẹ̀ èèyàn tí ó dẹ̀ máa ba ara jẹ. Nítorí náà, mo gbọdọ̀ wọ bàtà ṣẹ́ṣẹ́ kí n ba lè, kí n ba lè má fì ẹsẹ̀ gún nǹkan tí mo bá ń rìn lọ́nà. Gbogbo ẹsẹ̀ mi gbọdọ̀ máa tónítóní tí n ba fẹ́ jẹ́ kí gbogbo ara mi lẹ́gùn lára. Gbogbo nǹkan tí mo bá ń ṣe, mo gbọdọ̀ wọ bàtà níbi tí n ba fẹ́ ba ẹsẹ̀ ara mi jẹ́. Tí n bá sọ pé mo fẹ́ ba ẹsẹ̀ ara mi jẹ́, ẹ̀gún ni yóò kàn gún mi lẹ́sẹ̀. Ẹ̀gún oríṣìíríṣìí ni yóò máa gún mi lẹ́sẹ̀. So, mi ò fẹ́ jẹ́ kí nǹkan gún mi lẹ́sẹ̀ ni mo máa fi ń wọ bàtà lọ sí gbogbo ibi tí mo bá lọ.